Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ni mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Alákọ̀kọ́ ni ìmọ̀ kọ̀m̀pútà nítorí ní òde òní èèyàn gbọ́dọ̀ mọ bí a ṣe ń lo kọ̀m̀pútà, bí a ṣe ń fi kọ̀m̀pútà ṣiṣẹ́. Nítorí náà mo fẹ́ kọ́ ìmọ̀ kọ̀m̀pútà. Ẹlẹ́ẹ̀kejì ni ìmọ̀ bí a ṣe ń bá oníbàárà lòpọ̀, customer relationship. Mo fẹ́ kọ́ ìmọ̀ ilé ìná. Ẹlẹ́ẹ̀kẹta, mo fẹ́ kọ́ ìmọ̀ AI, artificial intelligence.

Rárá, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Kò sí onírú oúnjẹ tí èmi ò lè jẹ. Àwọn kan ní àìsàn ìkórira sí ẹ̀pà, èmi ò ní irú ìkórira yìí. Nítorínà gbogbo oúnjẹ tí ẹnu má ń jẹ ni èmi lè jẹ, tí n kò sì ní àìsàn ìkórira sí.

Ìmúra ọmọlúwàbí ni a máa ń múra ní ilẹ̀ Yorùbá. Ó sì ní irú àwọn aṣọ tí ọmọlúwàbí gbọ́dọ̀ máa wọ̀. Onírú aṣọ náà ni kí a wọ bùbá àti ṣòkòtò, kí a sì dé fílà sí i, kí a wọ bàtà gidi. Nítorí náà, irú àwọn aṣọ tí mo fẹ́ràn kí mo máa wọ̀ ni bùbá àti ṣòkòtò, kí n sì wọ agbádá sí i pẹ̀lú fílà àti bàtà.

Bí mo bá fẹ́ lọ sùn ní alẹ́, mo fẹ́ràn kí n máa wo amóhùnmáwòrán tẹlifíṣàn kí n tó lọ sùn. Ní orí amóhùnmáwòrán, màá máa fẹ́ràn kí n wo àwọn eré orí ìtàgé, eré apanilẹ́rìn ni mo fẹ́ràn kí n máa wò jù bí n bá fẹ́ lọ sùn.

Bí mo bá ń lọ sí ibi iṣẹ́ ní àwòro, a máa gbà tó wákàtí mẹ́rin kí n tó dé ibi iṣẹ́. Ǹkọ́ tó ṣe okùnfà eléyìí ni súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí ó wà ní ìlú Èkó. Nítorí náà, màá ma fẹ́ràn kí n tètè jí ní àwuro kí n lè tètè bọ́ṣọ́nà kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ má dà mí dúró.

Gbàgede eré ìdárayá ni mo fẹ́ràn láti máa lọ jù. Ìdí èyí ni pé mo fẹ́ràn eré ìdárayá gan. Mo fẹ́ràn eré, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo fẹ́ràn basketball náà. Nítorí náà, bí mo bá lọ sí gbàgede eré ìdárayá, o máa mú inú mi dùn láti wo oríṣìíríṣìí eré ìdárayá tí wọ́n ń ṣe níbẹ̀ àti wipé kí mi náà lè kópa nínú eré ìdárayá náà.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi ni Gemini ní ti àmì àwọn ìbejì. Sugbon emi o ni igbagbo ninu ami irawo ati awon ohun ti awon eniyan so pe o so moo. Àìmá ní ìgbàgbọ́ tèmi yìí kò jẹ́ kí n fi bẹ́ẹ̀ kọbi ara sí àmì ìràwọ̀ Gemini.

Aago márùn ún ní ìdájí ni mo máa ń jí ní ojojúmọ́ tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́. Bí mo bá ti jí ní aago márùn ún, màá bọ́ sí ilé ìwẹ̀ láti fọ ẹnu mi. Tí mo bá fọ ẹnu tán, mà á gbé kọfí kaná, mà á sì kọ́kọ́ mú kọfí kí ara mi ba lè jí pípé. Lẹ́yìn èyí ni mà á bọ́ sí ilé ìwẹ̀ padà láti bu omi sára láti wẹ̀. Mà á sì múra láti máa lọ sí ibi iṣẹ́ lẹ́yìn èyí.

Irú ẹ̀rọ wò túni ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mi ò ní ìmọ̀ irú ẹ̀rọ eléyìí, nítorí náà, èmi ò kí ń má lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nígbà mìíràn, ariwo a má pọ̀jù ní ilé àbí agbègbè. Mo rò pé irú ẹ̀rọ yìí jẹ́ ohun tí a wúlò gán-an ni. Ṣùgbọ́n ní báyìí báyìí, èmi ò mọ̀ nípa ẹ̀rọ ìdákẹ́jẹ́, nítorí náà mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Èwo ni a tún n pè ní iṣẹ́ ìgbọ̀nsẹ̀? Èmi ò ní ìmọ̀ kankan nípa iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan. Nítorínà èmi ò kí máa ń lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Kódà, èní ni ìgbà àkọ́kọ́ tí màá gbọ́ pé nkankan wà tí à ń pè ní iṣẹ́ ìgbọ̀nsẹ̀.

Ah, èmi ò kí má jẹ pízzà ní gbogbo ìgbà o. Ṣùgbọ́n ní ẹ̀kankan bí mo bá fẹ́ jẹ pízzà, màá ma fẹ́ràn kí ó ta fẹ́fẹ́. Nítorí náà, mà á fẹ́ kí ata àti àlùbọ́sà pẹ̀lú ẹran kí ó má wà lórí pízzà tí mo bá fẹ́ jẹ.

Pínpín owó ná. Láàrin àwọn ọ̀rẹ́ ò jẹ́ ohun tí a máa ń sábà ṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n èèyàn kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ mọ̀ láti máa na owó kan tàbí ikejì bí a bá jáde lọ. Nítorí náà, bí èèyàn kan bá san owó ọkọ̀, ẹni kejì lè san owó oúnjẹ níbi tí a bá ti jẹun, kí ẹlòmíràn sì san owó ọkọ̀ nígbà tí a bá ń padà bọ̀. Báyìí ni a se máa pín owó ná bí a bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́.

Bí mo bá fẹ́ gba alábàáṣiṣẹ́ pọ̀, màá ma jẹ́ kí wọ́n mú tó ènìyàn méjì wá kí ó ṣe onídúró fún wọn. Irú àwọn onídúró yìí a jẹ́ àwọn èèyàn jànkànjànkàn ní àárín ìlú, ní àwọn èèyàn tí àwọn ènìyàn mọ̀ dáradára. Àwọn tí wọ́n jẹ́ onídúró yìí ni wọ́n á dúró fún alábàáṣiṣẹ́ pọ̀, nítorí wípé bí wọ́n bá se ohun tí ó nílò kí a wá wọ̀n, àwọn ẹni tí ó dúró fún wọn yìí ni wọ́n á wá wọn wá.

Ní oṣù tí ó lọ kẹ́yìn, mo rin ìrìn àjò láti ibi iṣẹ́ lọ sí orílẹ̀ èdè Faransé. Èyí jẹ́ ìgbà tí mo kẹ́yìn rin ìrìn àjò lọ fún iṣẹ́. Ní ọdún tó lọ, mo lọ sí ìlú Abuja ní orílẹ̀ èdè Nigeria.

Ice cream tàbí yogurt ni mo fẹ́ràn jù. Bí mo bá fẹ́ mu ice cream, mà á fẹ́ràn kí ó jẹ́ vanilla tàbí strawberry. Mo fẹ́ràn vanilla gan ni, nítorí pé a má a dàbí pé ìyàn jẹ ọ̀gẹ̀dẹ̀ lẹ́nu. Lẹ́yìn èyí mo tún fẹ́ràn yogurt. Mo fẹ́ràn yogurt gan ni, elẹ́yìí tí a máa ń pè ní Greek yogurt.

Bí mo bá fẹ́ gbọ́ iro àwọn oníbàárà mi, èmi a máa pè wọ́n láti ìgbàdégbà àbí kí n tẹ àtẹ̀jíṣẹ́ ti ímeelì sí wọn. Bí mo bá pè wọ́n, màá ma béèrè àlàáfíà wọn àti àwọn ẹbí wọn pẹ̀lú iṣẹ́.